Ẹhen, ẹh, aṣọ tí mo fẹ́ràn láti má a wọ̀, òhun ni aṣọ àwọn alákọ̀wé. Nítorí pé ọmọ ilé ẹ̀kọ́ ilé ìwé gíga ni mí tí ń kọ́ nípa ògùn, ògùn òyìnbó. Nítorí fún ìdí èyí, ó ní ojú aṣọ tí a gbọ́dọ̀ máa wọ̀ láti fi lè fi ṣe àfihàn tó perege dé nípa ògùn, ẹ, nípa iṣẹ́ èyí tí mò ń ṣe, èyí tí mò ṣì ń kọ́ láti gba ìwé, ẹh, ìwé, àpẹ ìwé ẹrí lé lórí. Mo a mọ aṣọ tí mo fẹ́ràn láti má a wọ̀. Mo lè sọ wípé mi, èyí tí mo fẹ́ràn láti má a wọ̀ ni aṣọ, ẹ, ìbílẹ̀. Ṣùgbọ́n torí ilé ìwé tí mò ń lọ ni kò ní, mo nílò láti máa wọ nǹkan tí wọ́n sọ fún mi ní ilé ìwé gíga tí mo wà. Mo lè wọ aṣọ bùbá àti ṣòkòtò kí n gbé nǹkan tí wọ́n ń pè ní táìlì lórí láti fi hàn pé, torí pé tí o bá ṣe rí mi, wà á ti mọrú èèyàn tí mo jẹ́. Wípé nǹkan tí mò ń ṣe kì í ṣe nǹkan tí ẹni tí kò bá jẹ́ ọ, ọ́, ẹ́, ọkọ̀ ọ̀mọ̀wé lè ṣe. Mo tún fẹ́ràn láti máa wọ bàtà gíga, ẹ́hẹn, lórí aṣọ tí mo bá ti wọ̀. Nítorí pé èyí yóò bu iyì kún mi, yóò sì gbé ẹwà aṣọ tí mo bá wọ̀ jáde.

Ìgbà tí mo keyin kọ́, nkan tuntun ní ibi iṣẹ́, oun ni, ìgbà tí mò ń bá àwọn kan ṣiṣẹ́ níbi ilé iṣẹ́ kan. Ó wá ṣẹlẹ̀ wípé iṣẹ́ náà tí mò ń kọ́, ó jẹ́ ìṣẹ́ tí ó mú owó wá. Wọ́n wá fẹ́ kọ́ wa ní bí wọ́n ṣe ń lo ẹ̀rọ tí à ń pè ní máṣíìnì kan tí à ń lò fún iṣẹ́ wa. Nígbà yìí, èmi wá rò pé tí mo bá kọ́, wọ́n lè máa lò mi nílò kilò bí omi òjò láti má lè jẹ́ kí n rí ààyè fún àwọn ǹkan mìíràn. Àwọn tí wọ́n jẹ́ ta jọ ń ṣiṣẹ́, àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, gbogbo wọn sáré lọ́gán, wọ́n kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ yìí. Ṣùgbọ́n èmi mo fàṣẹ́yìn, torípé mi ò fẹ́ kí wọ́n lò mi nílò omi òjò. Ó wá ṣẹlẹ̀ wípé nígbà tí ó yá, mo wá rí pé àwọn èèyàn yìí ní àǹfààní àti wípé bí wọ́n ṣe ń kọ́ ǹkan yìí, wọ́n ní ìmọ̀ si, èyí tí yóò ṣe kíni yóò ṣe wọ́n làǹfààní lọ́jọ́ iwájú. Èyí ló wá mú kí èmi náà, nígbà tó jẹ́ pé èmi nìkan ló kù pé há! Kí èmi náà má sì lọ sọ ìfà ǹlá yìí nù, mo bá ní tò pé kí n parapọ̀ ni mo fi wá kọ́ nígbà náà. Mi sì kàbàámọ̀ pé mo kọ́ ẹ̀rọ náà nítorí pé ó wúlò fún mi púpọ̀, ó ṣe ayé mi láǹfààní, ó gbé mi sókè, ó sì fún mi ní àǹfààní tó pọ̀.

Àbẹ́ẹ́ni, mo máa ń wọ ìbọwọ́ dáradára. Nígbàtí mo fi orúkọ lé lẹ̀ sórí ìpàdé yìí, ètò yìí, mo sọ pé ọmọ ilé ìwé ni mí, ọmọ ilé ìwé gíga ti Fásitì ìpínlẹ̀ Kano, ibẹ̀ ni mo ti ń kàwé, tí mo sì ń kọ́ nípa ètò òògùn òyìnbó. Èyí yìí ṣe pàtàkì torí pé ìbọwọ́, òun ni nǹkan tí à ń fi ṣẹ́wọ́ yálà taba fẹ́ ṣe iṣẹ́ tàbí kí n sọ wípé ní èdè Ìgbò, nígbà tó rẹ pé ibẹ̀ ni mo wà, èyí jẹ́ nǹkan tó máa ń dáàbòbò èèyàn kúrò nínú ibi. Kò sí nǹkan taba fẹ́ ṣe pé a fẹ́ tọ́jú àwọn tára wọn ò yá, dandan ni ká lo ìbọwọ́ láti fi dáàbòbò ara wa. Èyí ṣe pàtàkì púpọ̀. Fún ìdí èyí, mò ń máa ń lo ìbọwọ́ nígbàkigba tí màá fẹ́ tọ́jú àwọn tára wọn ò yá tó bá ti di pé à ń gba ẹ̀jẹ̀ àbí onírúurú nǹkan èyí tó lè ṣe, ẹ́, ayé èèyàn ní ìjàmbá. Èyí ṣe pàtàkì púpọ̀ láti ní ìbọwọ́ kí èèyàn lè dáàbòbò ara rẹ̀. Èmi ò lè ṣe láti má máa lo ìbọwọ́. Ri pé ìbọwọ́ dára púpọ̀ púpọ̀. Páàpáà jùlọ tí èèyàn bá lo ìbọwọ́ kò dára tó, kò dára tó rárá, kò dára tó rárá. Mo ń lo ìbọwọ́ fún ìdí èyí.